Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìpàdé, mo fẹ́ràn àwọn ìpàdé olórí fóònù sùgbọ́n kì í sí gbogbo ìgbà. Mo ríi pé ìpàdé olórí fóònù rọrùn torí pé ó ń fi àkókò pamọ́, ó sì ń jẹ́ kí a bá ara wa sọ̀rọ̀ láì ìpàdé ní ojú, tí a bá fẹ́ jídò nǹkan kíkà tàbí, tàbí bá àwọn èèyàn tó jìnnà sí wa sọ̀rọ̀. Ṣùgbọ́n nígbà mi mo máa ń fẹ́ ìpàdé ojú kan ojú kan torí pé ó ń jẹ́ kí ìbánisọ̀rọ̀ jìnlẹ̀ sí, ó jẹ́ kí ìbánisọ̀rọ̀ jìnlẹ̀ sí, kí a sì rí ìfarahàn àti ìmọ̀lára ara ẹni dáadáa. Ni gbogbo ìgbà mo máa ń ya, mo máa ń yan irú ìpàdé tó bá, tó bá ìṣèmọ̀ torí ó ń pàtàkì jù lọ, ní pé, ní pé ìpàdé náà gbọdọ̀ jẹ́ kedere kó sì, kó sì mú ìwọlé wá.

Bẹ́ẹ̀ni, mo ti gun alùpùpù rí ó sì jẹ́ ìrírí tí mi ò ní gbàgbé. Ni ìgbà àkọ́kọ́ tí mo gun, inú mi dùn ṣùgbọ́n mo tún ní ìbẹ̀rù die nítorí pé ni ó nílò ìṣọ́ra púpọ̀. Gígùn alùpùpù kọ́ mi bi mo bí mo se lè ṣọ́ra, kí n fojú tẹ̀síwájú, wo ọ̀nà dáadáa, kí n ṣe tẹ̀lé ọ̀fin, ófin òpópónà. Mo rí pé alùpùpa roọrùn láti lò, pàápàá nígbà tí òpópónà bá kún fún ọkọ̀ torí pé ó ń jẹ́ kí ènìyàn dé ibi tí ó ń lọ kíákíá. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo ìròrun yẹn, mo mọ̀ pé ààbọ̀ ṣe pàtàkì gan nítorí náà wọ́n máa ń wọ ẹ́lẹ́mẹ̀ẹ̀tì, mo sì ń yàgò fún ìwakọ̀ àṣejù ní soki. Gígùn alùpùpa jẹ́ ohun tó wúlò ṣùgbọ́n ó nílò ìmúra, ìṣọ́ra àti ojúṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń na ara mi lọ́pọ̀ ìgbà, pàápàá jùlọ ní òwúrọ̀ tàbí lẹ́yìn tí mo bá ti jókòó ṣíṣí fún àkókò pípẹ́. Na ara mi lọ́wọ́ láti tún ìsan ara kí n sì yọ ìrora kéékèèké tó le wáyé nínú ẹ̀yìn, ọrùn tàbí ẹsẹ̀. Mo tún rí pé nígbà tí mo bá na ara mi dáadáa, á dùn sí i, mo sì máa ń fi ìfarahàn yìí láti bẹ̀rẹ̀ ọjọ́ mi. Kíkó a sí stretching tún mú kí ẹ̀jẹ̀ rìn dáadáa nínú ara, ó sì ń dín ewu ìfarapa kù, pàápàá fún ẹni tó máa ń ṣíṣe tàbí rìn lọ́pọ̀lọpọ̀. Ní sókí, na ara jẹ́ apá kan pàtàkì nínú ìtọ́jú ara mi torí pé ó ń fún mi ní ìtùnú, ìlera àti ìmúra sílẹ̀ fún iṣẹ́ ojúmọ́.

Ìgbà mélòó ni ìrìn àjò mi láti ilé sí ibi iṣẹ́ máa ń gbà dá lé lórí ọjọ́ àti ipò òpópónà. Ni ọjọ́ tí òpópónà bá sí dáadáa, ìrìn àjò lè gba bí iṣẹ́jú mẹ́rìnlá sí ogún torí pé mi ò jiná púpọ̀ sí ibi iṣẹ́. Ṣùgbọ́n eyi tí ọjọ́ tí ọkọ̀ bá pọ̀ tàbí tí ìdádúró bá wà lójú ọ̀nà, ó lè gba iṣẹ́jú mẹ́tàlélógún sí mẹ́rindínlọ́gbọ̀n. Nígbà bẹ́ẹ̀, mo máa ń gbìyànjú láti fi àkókò yẹn lò dáadáa bí i gbígbọ́ orin tàbí lórí ohun tí mò fẹ́ ṣe ní ibi iṣẹ́. Bí ó tilẹ̀ jẹ́ pé ìrìn àjò lè rẹ mí díẹ̀, mo ti kọ ara mi láti ṣètò àkókò dáadáa kí n lè dé ibi iṣẹ́ láìsí nkankan àti pẹ̀lú ìtùnú ọkàn.

Bí mo ṣe máa ń ran àwọn èèyàn lọ́wọ́ ni pé mo kọ́kọ́ máa ń fetí sí wọn dáadáa kí n lè lóye ohun tí wọ́n ń kọjá lọ́ọ̀kan. Mo gbàgbọ́ pé nígbà mí, ohun tí èèyàn nílò jùlọ kì í ṣe owó tàbí ohun ìní, ṣùgbọ́n ẹnìkan tó lè gbọ́ wọn tó sì lè fún wọn ní ìmọ̀ràn rere nigba mi. Nígbà tí mo bá ní àǹfààní, mo máa ń ràn wọ́n lọ́wọ́ nípa pínpín ìmọ̀ ìrírí tàbí fi fi àkókò mi fún wọn. Mo tún lè ran èèyàn lọ́wọ́ nípa iṣẹ́ wọn bí i ríran wọ́n lọ́wọ́ láti parí iṣẹ́ kan tàbí láti ṣètò ohun kan. Ní gbogbo ìgbà, mò ń gbìyànjú láti ṣe pẹ̀lú ọkàn mímọ́ àti láì retí èrè kankan torí pé ríran ẹlòmíràn lọ́wọ́ máa ń mú ìtẹ́lọ́rùn àti ayọ̀ wá sí ọkàn mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn nígbàtí mo bá rí ara mi ní ibi tí mi ò mọ dáadáa. Mi ò kan, mo, mi ó kan à sí àìlera ṣùgbọ́n mo kà á sí ọgbọ́n torípẹ́ béèrè ìtọ́sọ́nà lè fi àkókò pamọ́ kí o sì dín ìṣòro kù. Nígbàtí mo bá béèrè ọ̀nà, mo máa ń ní, mo máa ń ṣe é pẹ̀lú ìtẹ́lọ́rùn àti ìbò, ìbòwó. Mo sì máa ń fetí sí ìtọ́ sí ọ̀nà tí a bá fún mi dáadáa. Iru ìwà yìí ti kọ́ mi pé kì í ṣe gbogbo ohun ni èèyàn lè mọ̀ ní kankan àti pé ìfọwọ́sowọ́pọ̀ àti ìbánisọ̀rọ̀ pẹ̀lú ẹlòmíràn lè jẹ́ kókó sí ìṣe, àṣeyọrí ní gbogbo ìgbà. Béèrè ọ̀nà tún fún mi ní àǹfààní láti bá èèyàn pàdé, láti kọ́ ẹ̀kọ́ tuntun àti láti mọ̀ àyíká dáadáa.

Àkókò tí mo máa ń ṣètò agogo jíji mi dá lórí ètò ọjọ́ tí mo ní. Ni gbogbo ọjọ́ ìṣẹ́, mo máa ń ṣètò agogo jíjì mi ní àárọ̀ ní àyíká aago márùn-ún sí mẹ́fà àárọ̀ kí n lè ní àkókò tó pé láti mura sílẹ̀ dáadáa kí ọjọ́ tó bẹ́ẹ̀re Jíjì ní kùtuku n jẹ́ kí n ba lè, kí n má ṣe, kí n má ṣe yára, kí n sì lè gbádùn oúnjẹ tábí ṣe ìdárayá kéékèèké ṣáájú kí n tó lọ sí iṣẹ́. Ni ọjọ́ ìsinmi, mo lè yí àkókò náà padà díẹ̀ kí n jí pẹ́ díẹ̀ torí pé ara tún nílò ìsinmi. Ni sooki mo máa ń ṣètò agogo jíjì mi gẹ́gẹ́ bí ohun tó bá ìlera mi àti ètò ọjọ́ mi mú kí n lè bẹ̀re ọjọ́ pẹ̀lú agbára àti imúra sílẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń sáré nígbà díẹ̀, pàápàá jùlọ nígbà tí mo bá fẹ́ mú ìlera ara mi dára sí. Sísáré máa ń ràn mí lọ́wọ́ láti mú ọkàn àti ìjẹ́ ṣíṣe dáadáa, ó sì tún ń jẹ́ kí ara mi ní agbára. Ni gbogbo ìgbà tí mo bá ń sáré, mo máa ń yan àkókò àti afẹ́fẹ́ balẹ̀ bíi ní òwúrọ̀ kùtùkùtù tàbí ní alẹ́ díẹ̀ kí ara mi má ba rẹ jù. Sísá aré tún ń fúnmi ní àkókò láti ronú láti tún ìbànújẹ ọ̀pọ̀lọpọ̀ kúrò àti láti ṣe àtúnyẹ̀wò ara mii. Bí ó tilẹ̀ jẹ́ pé mò mi ó sáré lójúmọ́, mo máa ń gbé fífi sáré sí inú ìdárayá mi. N jẹ́ kí ìlera mi dára, o sì ń jẹ́ kí n ní ìfara hàn rere sí ìgbésí ayé ojúmó.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbora bo ara mi nígbà tí mo bá ń sùn. Pàapà jùlọ ní alẹ́ tí afẹ́fẹ́ bá tutù. Fífi aṣọ ìbora bo ara ń fún mi ní ìtùnú ó sì ń jẹ́ kí ara mi balẹ̀ kí n lè, kí n lè sùn jinlẹ̀ dáadáa, kí n lè sùn jinlẹ̀ dáadáa. Ó tún ràn mí lọ́wọ́ láti yàgò fún tutù alẹ́ tí ó lè fa àìlera bí ìtútù tàbí ìhó ara. Nígbà tí mo bá bo ara mi, mo máa ń ní, mo máa ń rí ìrònú ọkàn àti ìtẹ́, ìtẹ́lọ́rùn nítorí pé ara, ara ń rí àbò bí ó tilẹ̀ jẹ́ pé ní alẹ́ tí oru bá pọ̀, mo lè dín aṣọ ìbora kù díẹ̀ ṣùgbọ́n ní gbogbo ìgbà fífi bo ara ń jẹ́ apá kan pàtàkì nínú bí mo ṣe ń múra sí ìsùn tó da àti ìlera ara mi.

Bẹ́ẹ̀ni, mò má n ṣe ìtọ́jú àwọn ọjà tí mò bá rà dáadáa torí pé mò mọ̀ pé ohun tí a kò tọ́jú lè bàjẹ́ kíákíá. Nígbà tí mò bá ra ọjà, mò máa ń kó wọn sí ibi tó mọ́ tó gbé tí kò sì ní irin rìnàjò omi tàbí kòkòrò. Fún ọjà bíi èso àti ẹ̀fọ́, mò máa ń wé wọn dáadáa, mò sì máa ń fi wọn sínú ibi tó yẹ kí wọ́n lè peyẹ. Mo tún máa ń ṣètò ọjà gẹ́gẹ́ bí àkókò tí mò fẹ́ lò wọ́n. Ki eyii kí èyí tó yẹ kí n, ki a lo kíákíá má bàa, ma bajẹ́. Ìtọ́jú ọjà ò kọ́ mi ní ìṣọ́ra ìṣètò àti bí mò ṣe le dín ìsofo kù, èyí tí ó tún ràn mí lọ́wọ́ láti fi owó pamọ́ àti láti gbádùn ohun tí mò bá rà dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́ lọ́pọ̀ ìgbà pádúù lọ nígbà tí mo bá fẹ́ mọ ìgbà dáadáa láti ṣe iṣẹ́ ojúmọ́ mi. Mo rántí pé ago ọwọ́ kì í ṣe fún fífi ìgbà mọ̀ nìkan, ṣùgbọ́n ó tún ràn mí lọ́wọ́ láti ṣètò àkókò mi kí n lè parí iṣẹ́ àti ìpinnu mi ní àkókò tó tọ́. Nígbà tí mo bá wọ ago ọwọ́, ó máa ń jẹ́ kí n rántí ohun tí mo ní láti ṣe kí n sì túnbọ̀ ní ìmúra sílẹ̀. Mo tún máa ń ṣe ìtọ́jú rẹ̀ dáadáa torí pé ago ọwọ́ tó wúlò àti tó, tó ń fi ìmọ́ra, ìmọ̀lára ojú ṣe hàn. Ó sì tún ń dá mi lórí nígbà tí mo bá jẹ́ ẹni tí ó ń tọ́jú àkókò dáadáa ní ṣọ́ọ̀gì. Wọ ago ọwọ́ jẹ́ ohun pàtàkì fún ìṣètò àkókò, ìmúra sílẹ̀, àti ìtẹ́lọ́rùn ojoojúmọ́ mi.

Bí mo ṣe máa ń rántí àdéhùn mi ni pé mo máa ń kọ́kọ́ gbìyànjú láti fi àkókò sílẹ̀ kí n lè kó ohun gbogbo tó jẹ́ pàtàkì jọ. Ni gbogbo ìgbà tí mo bá ń ṣe àdéhùn, mo máa ń kọ ọ́ sílẹ̀ tàbí lo àpamọ́ àlàáfíà bí i kalẹ́ndà tàbí fóònù mi láti rántí rẹ̀. Mo tún máa ń ṣe àyẹ̀wò àdéhùn náà nígbà díẹ̀ kí n tó dé. Kí n tó dé ọjọ́ rẹ̀ kí n lè múra dáadáa àti láti má ṣe gbàgbé. Nígbà tí mo bá ní ìrànlọ́wọ́, mo máa ń yan àwọn ènìyàn tí mo bá ní àdéhùn pẹ̀lú wọn láti fi ìmúlò àkókò kà àti láti ṣe àfikún àdéhùn náà dáadáa. Mo tún rántí pé fífi ìfara ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ fún àdéhùn ṣe pàtàkì gan, torí pé ó ń fi hàn pé mo ní ojúṣe ìtẹ́lọ́rùn àti ìbáṣepọ̀ dáadáa pẹ̀lú àwọn èèyàn. Ní sókí, mo máa ń rántí àdéhùn mi nípa ìṣètò ìkọ̀wé àti ìfaramọ́ ojúṣe.

Ní gbogbo ọjọ́, mo máa ń ṣiṣẹ́ fún àkókò tó dájú, ṣùgbọ́n iye wákàtí tí mo máa ń ṣiṣẹ́ máa ń yàtọ̀ sí ọjọ́ sí ọjọ́ dá lórí iṣẹ́ àti ìpín ọjọ́ náà. Ní ọjọ́ iṣẹ́ tó wọ́pọ̀, mo máa ń ṣiṣẹ́ tó wákàtí méje sí mẹ́jọ pẹ̀lú àkókò díẹ̀ fún ìsinmi àti ìjẹun. Mo máa ń pín iṣẹ́ mi sí apá kékeré kí n lè ṣiṣẹ́ dáadáa kí ìrora ara tàbí ikùn ikùn ná ọ̀pọ̀lọpọ̀ má bàjẹ́. Nígbà tí iṣẹ́ bá pọ̀, tàbí tàbí pé ohun kan fẹ́ parí pẹ̀lú àkókò, mo lè ṣiṣẹ́ díẹ̀ sí i, ṣùgbọ́n mo gbìyànjú láti má ṣe ju ara mi lọ. Mo tún mọ̀ pé iṣẹ́ ojoojúmọ́ kì í ṣe fún ṣíṣe nìkan ṣùgbọ́n fún ìdàgbàsókè ara àti ìlera ọpọlọ pẹ̀lú. E ṣọ pé mo máa ń ṣiṣẹ́ lo lo- lóòjọ́ fún wákàtí tó péye, mo sì ń ṣe- mo sì ń ṣe é pẹ̀lú ìṣètò àti ìmlúrasílẹ̀ kí ọjọ́ mi lè lọ dáadáa.

Bẹ́ẹ̀ni, mo lè fẹ́, mo lè nífẹ̀ẹ́ sí jíyàn nígbà díẹ̀ ṣùgbọ́n kì í ṣe láti ṣe ìbànújẹ́ tàbí fa àríyàn. Mo nífẹ̀ẹ́ sí ìjiyàn tí ó dá lórí ìmọ̀, ìtàn tàbí òtítọ́ nítorí pé ó ń jẹ́ kí n kọ́ ẹ̀kọ́ tuntun, kí n sì mọ bí ó ṣe lè dá àfihàn mi lóhùn dáadáa. Nígbà tí mo bá wà nínú ìjiyàn tó dára, mo máa ń jíyàn, mo máa ń gba i ìyànjú láti fetí sí ohun tí ẹlòmíràn sọ kí n sì fi òye hàn nípasẹ̀ ìbáṣepọ̀ tí ó ní ìbọ̀wọ́. Mo tún rántí pé jíyàn kì í yé kí ó di ìbànújẹ́, torí náà mo máa ń jẹ́ kí ó jẹ́ ìmọ̀ràn àti ìmísí díẹ̀. Nísokí, mo nífẹ̀ẹ́ sí ìjiyàn tó kọ́, tó fi ìmọ̀ àti òye hàn, ó sì tún ràn mí lọ́wọ láti ní ìmọ̀lára dáadáa àti ìfara hàn rere sí àwọn ọ̀rọ̀ tí ó se pàtàkì.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi pọ̀ gan, torí pé ìmọ̀ jẹ́ kókó fún ìdàgbàsókè àti àṣeyọrí. Ní pàtàkì, mo fẹ́ kọ́ ẹ̀kọ́ nípa ìmúlò ìmọ̀ ẹ̀rọ tuntun àti ọgbọ́n nípa bí a ṣe lè fi ọgbọ́n ṣe ìṣètò iṣẹ́, torí pé àwọn ọgbọ́n yìí máa ń jẹ́ kí iṣẹ́ lọ́ra kí ó sì rọrùn láti ṣàtúnṣe ìṣòro tó bá wáyé. Mo tún nífẹ̀ẹ́ sí, mo tún nífẹ̀ẹ́ sí kọ́ ẹ̀kọ́ nípa ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn àti ọgbọ́n ìṣàkóso, torí pé kíkọ́ àwọn ẹgbẹ́ ṣíṣe pọ̀ dáadáa jẹ́ ohun tí ó pàtàkì fún àṣeyọrí gbogbo. Ní pàtàkì, mo fẹ́ kọ́ ẹ̀kọ́ nípa àtúnṣe àti ìmúlò àkókò, ìmúlò àkóso, àkókò, kí n lè ṣe iṣẹ́ mi pẹ̀lú ìṣètò kí n sì lè ṣí ní àkókò tó péye fún iṣẹ́ àti ìṣe mi níṣo kí gbogbo àwọn ìmọ̀ tuntun yìí máa ń rán mi lọ́wọ́ láti dá iṣẹ́ mi sí kí ó sì jẹ́ ó lọ́ra tó sì jẹ́ kí n dá sí ní ọjọ́ iwájú.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi dá lórí ìbáṣepọ̀ tó ní ìbọ̀wọ̀ àti ìmọ̀lára ìfaramọ́. Mo máa ń gbìyànjú láti fetí sí àwọn àṣẹ àti ìtọ́sọ́nà rẹ̀ dáadáa, ní ìsì ṣe ohun tó yẹ, láì ṣe àìlera ní gbogbo ìgbà. Mo máa ń fi òye hàn, mo sì máa ń sọ ìbànújẹ́ tàbí ìbéèrè mi nípasẹ̀ ìbáṣepọ̀ àti ohun, àti ìbáṣepọ̀ tí ó ní ìtẹ́lọ́rùn àti ìgbàgbọ́. Ìbáṣepọ̀ wa tún dá lórí ìbájọpọ̀ ìmọ̀, nítorí pé ó ṣe pàtàkì kí a lè dá iṣẹ́ sí dáadáa. Mo gbìyànjú láti jẹ́ ẹni tó ní ojúṣe tó sì lè ṣe iṣẹ́ ní àkókò kí ìbáṣepọ̀ wa lè ní ìfarahàn rere. Ní sóki ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ jẹ́ ti ìgbàgbọ́, ìtẹ́lọ́rùn àti ìmọ̀lára ìfaramọ́ torí pé ó ṣe pàtàkì fún àṣeyọrí àti ìdàgbàsókè mi.

Mo máa ń wo, mo máa ń wo eyín mi ní gbogbo ọjọ́, ṣùgbọ́n àkókò pàtàkì ni mo fi máa ń ṣe. Ní gbogbo ìmọ́lẹ̀, mo máa ń wo eyín mi lẹ́ẹ̀kan ní òwúro ni Ti mo bá jí, kí n lè wò mọ̀ pé ó mọ́ àti pé kò sí àkúnyà. Lẹ́yìn ìjẹun, papàjúlo. Lẹ́yìn alẹ́, mo tún máa ń wo eyín mi kí n lè tún ohun tó kò nínú ẹnu mi. Kí ìra, kí irun tàbí àkúnyà má bà á jẹ́. Ní gbogbo ìgbà, mo ń lo àyàwọ̀ran àti amúlẹ́tutù dá tó dára kí n lè mú eyín mi mọ́. Mo sì tún máa ń rìn, o sì tún máa ń rìn mí lọ láti yàgò fún ìṣọ eyín tàbí àkúnyà tàbí àìlera gums. Ní sókí, wiwo eyín jẹ́ àpá kan pàtàkì nínú ìtọ́jú ara mi. O sì jẹ́ kí, o sì jẹ́ kí ẹnu mi bàlẹ̀, o sì fún mi ní ìtẹ́lọ́rùn ojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe máa ń ka àti bí a ṣe máa ń kọ àwòrán ilé. Nígbà tí mo bá ń ka àwòrán ilé, mo máa ń kọ́kọ́ wo gbogbo apá rẹ̀ dáadáa kí n lè mọ ibi gbogbo ohun tí ó wà bíi ilé, ilé àwọn fèrèsé àti ilẹ̀ ilé ilé. Mo tún máa ń wo àwọn, mo tún máa ń wo ìmọ̀ àti ipò àwọn ohun náà kí n lè ní agbára láti ṣe àfikún ìmọ̀ àti ìtàn àwòrán náà ní ọpọlọ mi. Lẹ́yìn ìwò yí, mo máa ń gbìyànjú láti kọ àwòrán náà ní ọwọ́ tàbí láti ṣe àkópọ̀ rẹ̀ ní ọpọlọ kí n lè rántí gbogbo àlàyé tí àyíká àti àyíká ẹ̀ ní gbogbo ìgbà. Iṣẹ́ yìí kọ́ mi bí mo ṣe lè ṣe àyẹ̀wò ohun kí n lè ní ìsètò àti bí mo ṣe lè ṣàkóso ohun tó wà ní àyíká mi dáadáa. Nisọ́kí, mo bí, nisọ́kí mo bí a ṣe ka àti kọ àwòrán ilé jẹ́ ìmọ̀ tó wúlò fún ìmọ̀lára ìmuràsílẹ̀ àti ìbáṣepọ̀ pẹ̀lú ayé tó yí mi ká.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ nǹkan lórí íńtánẹ́ẹ̀tì lọ́pọ̀ ìgbà torí pé ó jẹ́ ọ̀nà tó rọrùn láti fi pín ìmọ̀, eyì àti àfihàn ọ̀pọ̀ opolọ síta. Nígbà tí mo bá kọ́ nǹkan lórí íńtánẹ́ẹ̀tì, mo máa ń gbìyànjú láti ṣe àtúnṣe ọ̀rọ̀ mi dáadáa kó lè yé àwọn tó kàn, kí ó sì ràn wọ́n lọ́wọ́. Mo tún máa ń lò íńtánẹ́ẹ̀tì láti kọ́ ẹ̀kọ́ tuntun kí n lè fi ìmọ̀ náà pọ̀ sí kí n lè kọ ǹkan tó kí n lè kọ́ ǹkan tó dá síta, kíkọ́ nkan, kíkọ́ ǹkan síta tún fún mi ní àǹfààní láti gbà ìdáhùn àti ìmọ̀lára àwọn ènìyàn, torí pé ó jẹ àti ìfọwọ́sowọ́pọ̀. Kó kọ́ ǹkan lórí íńtánẹ́ẹ̀tì jẹ́ apá kan pàtàkì nínú ìdàgbàsókè mi. Ó sì ń ranmilowo láti pín ìmọ̀, kọ ẹ̀kọ àti ní ifara rere pẹ̀lú àwọn ènìyàn lórí ayé àgbáyé.

Bẹ́ẹ̀ni, mo mọ àmì ìrawo mi. Ní gbogbo ìgbà mo máa ń ranti tọ́ kan wá, àkókò tí mo bí mi, ìtàn àti àfihàn tó wà nípa àmì irawo yi ìrawo mi kò nípa àwọn àbùdá àti ìwà tó ìwà tí mo lè ní láti mú ìgbésí ayé mi dáadáa torí pé ó ní ìtàn pẹ̀lú wọn pẹ̀lú àwọn ohun tó ṣe pàtàkì fún ara àti ọkàn mi. Mo tún máa ń wo àwọn àfikún eré lórí àyíká bí ìwuwa si mi serí àti bí mo ṣe lè fi àwọn agbára rere mi hàn dáadáa. Ni sokí mo mọ àmì ìrawo mi fún mi ní ìmọ̀ ìmísí àti ìtọ́lẹ́rù ọkàn. Ó sì ń ranmí lọ́wọ́ láti ní ìfarahàn dáadáa sí ara mi àti ayé tó yí mi ká.

Gíga tí mo ga tó dá lórí ara ẹni tí bí a ṣe ń tọ́jú ara ní gbogbo ìgbà. Mo ní gíga tó wà lára gíga yìí fún mi ní agbára láti ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun ní ìgbésí ayé ojúmọ́ bí i ṣíṣe iṣẹ́ àti kó àwọn ohun tó níyànjú lọ. Ní gbogbo ìgbà mo máa ń tọ́jú ara mi, mo máa ń jẹun dáadáa, mo sì máa ń ṣe ìdárayá kí gíga mi lè dúró dáadáa àti láti ní ìlera. Tó pé gíga tún máa ń dá mi lórí nípa ìwà àti àfihàn mi torí pé ó jẹ́ apákan pàtàkì nínú bí mo ṣe ń síta àti bí àwọn èèyàn ṣe ń rí mi. Ní sọki gíga mi jẹ́ àfihàn ara mi, ó sì ran mi lọ́wọ́ láti ní ìlera, agbára àti ìdẹ́lorùn ojúmọ́.